Sọ fún wa nípa sísùn ní alẹ́ gbígbóná. Nígbà tí ooru bá mú tí gbogbo agbègbè ṣì gbóná, tí a bá fẹ́ sùn ní alẹ́. Màá ri pé a lọ wẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ká tó sùn.

Ṣé o máa ń jẹ̀ oúnjẹ tó? Mi ò fẹ́ràn oúnjẹ àjẹkù. Tí n bá fẹ́ jẹun, mo máa ń jẹ oúnjẹ túntùn. Oúnjẹ tó jẹ́ pé emi ni mo dì sí tàbí mi ni mo lè mọ oúnjẹ tí mo máa ń jẹ. Oúnjẹ àjẹkù mi ò fẹ́ràn è rárá.

Fún wa bí àdúgbò ṣe péjọ nígbà ìsìnkú. Nígbà ètò ìsìnkú àwọn ẹbí olóògbé àtàwọn ọmọ olóògbé, ọ̀rẹ́, ojúlùmọ̀, alábàásisẹ́ wọ́n máa ń wa síbi ìsìnkú.

Ṣé o mọ bí a ti ń yá àwòrán? Mi ò mọ̀ bí a ti ń ya àwòrán ṣùgbọ́n mo lé ènìyàn kan nínú ilé mi tó mọ bí a ṣe ń ya àwòrán dáadáa. Ọmọ náà tó bá ti mú gègé dání ó mọ bí a ti ń ya àwòrán.

Lérò rẹ kíni àṣeyọrí? Àṣeyọrí jẹ́ ohun tí ènìyàn bá ṣẹ tó sàṣeyege lórí ẹ̀, tó tayọ, to yọ jù àwọn ẹlẹgbẹ rẹ lọ ohun tí ó mọ ṣe dáadáa tó sì borí àwọn tí ẹ jọ ń ṣe. Tàbí o ṣe àṣeyọrí lórí iṣẹ́ kan tàbí lórí ìdánwò kan.

Ni ọ̀rẹ́ rẹ kíni ọrẹ tòótọ? Ọrẹ tòótọ jẹ ọrẹ to máa nifẹ ẹni dénú dénú dénú, ọrẹ ti o ni maa robi sini, ọrẹ tó maa mu ẹni bíi ọmọ ìyá bíi ọmọ bàbá.

Sọ fún wa bí o ṣe ń gbọ́ orin Yorùbá lórí fóònù? Orin Yorùbá lórí fóònù, orin Yorùbá lórí fóònù o ṣòro láti gbọ́, tó bá ti tan, ẹ, ibi tí orin wà, o lè lo earpiece, earbud, gbèsè tí kò fi máa gbọ́ orin.

Kí ni o máa ń sọ fún ara rẹ nígbà tí o pé ogún ọdún? Tí mo pé ogún ọdún nígbà náà ni, ohùn tí mo máa ń sọ fún ara rẹ̀ pé bí mo ṣe máa ṣe àṣeyọrí lórí ẹ̀kọ́ mi, bí mo ṣe máa tẹ̀ síwájú lórí ẹ̀kọ́ tí máa dé ènìyàn lọ́jọ́ ọ̀la.

Sọ fún wa nípa kíkọ ẹ̀kọ́ lórí fóònù àbí kọ̀ǹpútà. Kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀ǹpútà jẹ́ ohun tí ó dáa tó sì yanju, torí ó jẹ́ ohun tí ó rọrùn láti ṣe. A a nílò láti wọ mọ́tò látibi kan si ibi kan a kàn má máa nawo lórí data ni ìntánẹ́ẹ̀tì.

Ẹrú wò ní o lò nínú ilé ìdáná? Nínú ilé ìdáná, ọ̀pọ̀lọpọ̀ èròjà lówà tí a lè lò ní ìbítí a tí dáná. A lè lò ìsébẹ́, maggi, currie, pẹ́pẹ, epo, orísìírísìí elò.

Sọ fún wa ohun tí ó yàtọ̀ lẹ́yìn tí ẹ̀rọ ayélujára dé. Àwọn tó yàtọ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀rọ ayélujára tó dé, òun ni oríṣiríṣi ẹ̀rọ tí ó jáde, àní iPhone, àní Android.

Sọ fún wa nípa iyàni si àkókò ìkórè. Àkókò ìkórè máa ń jẹ́ ohun tí a máa ń ṣe ní ọdọọdún, ẹkan lọ́dọdún ni. Yálà ni àkókò ìkórè oṣù three by September ní oṣù kẹjọ bayi March.

Irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn aṣọ, ẹ̀bùn bàtà, ẹ̀bùn òdókó, ko sì ohun kan pàtó tí èmi ò lè fún ẹni. Pàápaajùlọ tó bá jẹ́ nkán sì wọ́n nílò.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ ìlè mi, ọwọ́ mi ló ń mú. Mo máa ń fi sínú báàgì mi tí bá ń lọ sí òdè tàbí mo wà nínú ilé. Nínú báàgì mi ló ń bá ọmú, ó rí kó má ba sùn tí n bá dẹ̀dẹ̀

Ki ni oúnjẹ, ki ni oúnjẹ àkàrà ti o fẹ́ràn ju? Hm. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà tí a fi ẹwà ṣe àti àkàrà tí a lo iṣu ẹwurà, ọ̀bi iṣu tí a ń pè ní ọ̀jọ̀jọ̀ oníyò.

Kí ni o mọ̀? Kí ni, okay ṣe o mọ̀ bí a ti ń wẹ̀? Témi ọmọ táa bí sí etí odò nínú omi ní ìlú Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo. Òmùwẹ́ ni wá. Apẹja sì ni wá pẹ̀lú. So mo mọ̀wẹ̀.

Lérò rẹ, báwo ni ìgbéyàwó ṣe yí padà? Ètò ìgbéyàwó ní agbègbè ibi tí mo wà àti ibi ta bími sí kò yí padà o. Àwọn ohun tí wón máa ń gbà nígbà tó bá fẹ́ ṣe ìyàwó oun náà ni wón ṣi ń gbà. Ṣùgbọ́n ní Ìpínlẹ̀ Èkó kò yi padà o.

Sọ fún wa nípa ọkan yorùbá? Gẹ́gẹ́ bíi ìtumò orúkọ tèmi tí a mọ síi Oluwajumoke tàbí Adejumoke ohun ni pé gbogbo ẹnikẹni tó bá wà ní agbègbè mi ni wọn a máa dunu, wọn a máa yóò mọ mi, wọ́n a máa ke e mi, wọn a má gee mi.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo máa rìnrìn àjò lọ sí oríṣiríṣi ìlú, lọ sí ìpínlẹ̀ Ogun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Ọ̀ṣun, oríṣiríṣi ṣa.

Ọjọ́ àkọ́kọ́ tí o bẹ̀rẹ̀ òun tuntun láti àárọ̀ di alẹ́. Ọjọ́ àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ ohun tuntun láti àárọ̀ di alẹ́ ni ìgbà tí mo lọ kọ́ bí a ṣe ń ṣe ìlẹ̀kẹ̀, ìlẹ̀kẹ̀ ọrùn àti ìlẹ̀kẹ̀ táa máa ń fi sí etí.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi dáadáa. Mo máa ń pa àkókò tó yẹ kí n sinmi, sinmi. Ìgbà tó bá yẹ kí n jẹun, màá jẹun. Tiro tó bá yẹ kí n, mo ní àkókò fún ara mi láti tọ́jú arami.

Ṣé o máa ń pe àwọn oníbàárà ẹ tuntun? Àwọn oníbàárà mi tuntun bá jẹ́ gbà tá n rá ja, tí o bá pẹ́ tàbí o ṣe díẹ̀ tí mo ti gbohun wọ́n, mo máa n pè wọ́n láti yẹ wón wo àti láti ki wọ́n láti mọ̀ bóyá àlàáfíà náà wà ní tàbí bóyá nǹkan kan ṣẹlẹ̀ ta a fi ríwọn.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántí ìrìn-àjò? Àwọn ìrìn-àjò tí mo ti rìn, bí mo ṣe máa ń tọ́jú àwọn, mo ṣì lè máa rántí wọn. Mo níwèé pélébé tí mo máa ń kọ àwọn ìrírí mi ní àwọn ìlú tí n bá lọ, màá kọ àwọn ìrírí náà sílẹ̀.

Sọ fún wa nígbà tí ẹ kò lọ sí ilé mìíràn àwọn iṣẹ́ àti ẹrù kìí kó, ó jẹ́ ohun tí kò rọrùn torí à kò gbogbo ẹrù ká tó tó ilé, ká tó kó nǹkan jáde láti inú rọrùn.

Èé fún ẹni tuntun bi ọjọ́ rẹ̀ lójoojúmọ́ ṣeri ọjọ́ mi lójoojúmọ́ ka ṣiṣẹ́ ilé, ka gbálẹ̀, ka fọṣọ, ka sìbẹ̀ sílẹ́, ta bá tún dé, ka dáná, ka fún ayé l'oúnjẹ, kawo television.